Nígbà wo ni o kàn yén lọ sí ilé ìkàwé? Tọ, ilé ìkàwé jẹ́ library tọ. Kó ṣe wàá pọ̀ nínú ìlú wa. Ìgbà tí mo lọ ilé ìkàwé kan náà ni ìgbà tí mo wà ní á ilé ẹ̀kọ́ gíga, torí pé ibẹ̀ ni ilé ìkàwé wà. A mọ lọ́wọ́ ta wọ báyi nínú ìgboro ìlú wa kò sí ilé ìkàwé kankan wọ́n sì fẹ́ kàn àwon yén mo ìkàwé.

Tí o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì, èyí ó sì máa ń lo owó òsì nítorí ọlọ́. Ọwọ́ òsì ìgbẹ́ làwá fi ń fọ̀ nílùú wa. Ọwọ́ ọ̀tún òun ni nǹkan tó jẹ́ ó jẹ́ dúdú lílò nínú àláádà wa, àti nínú ẹ̀sìn wa. Nígbà téèyàn bá ń fọwọ́ ọ̀tún jẹun, àárín yóò rò pé aà eléyìí ní làákàyè. Àmọ́ nígbà téèyàn bá ń l'ọwọ́ òsì, wọ́n máa ń pé eléyìí, ọwọ́ tó fi ń yàgbẹ́ lo tún ń lò.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ kì í ṣe ǹkan gidi nínú ẹ̀sìn ti odo wa Àwọn ènìyàn máa ń wọ̀, won ni awon fi sọ ara wọn. Ati àwọn tí wọ́n á wọ ohun ọ̀ṣọ́ náà ní ìsìn yii, ẹ sọ fún mi. Ti ǹkankan tí ó dà bá se wọn, kíni ó ṣẹlẹ̀, kín ló dé tí ó fi ṣe wọ̀n? Ohun ọ̀ṣọ́ ò ní kí ǹkankan mo ṣe ọ. Ó kan jẹ́ pé ìgbàgbọ́ àwọn ènìyàn náà ni. Tọ̀, wọ́n sì gbàgbọ́ ninù rẹ. Èmi ni tèmi ò, n gbàgbọ́ nù rẹ̀, n sí le ever bá wọn gbàgbọ́ ninù rẹ̀ tori pe kí ni? Èmi mọ̀ pe Olohun nìkan ló ń sọ mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn ṣe ńkan tó jẹ́ pàtàkì mi sì fi ṣeré koda mo mọ n fi sọ́kàn. Ko ti ẹ́ need pé kí n wá ṣe máa kọ àdéhùn kalẹ lẹ le torí pé ohun tí mo fi, tí mo ní mo fẹ́ ṣe ni tí mo sì fi sọ́kàn. Ó wá di dandan dandan dan kí n ṣe kí ni. Ó di dandan dandan kí ń mọ bó máa ṣe ṣé, kí n sì mọ bí máa ṣe ti káàrì torí pé ẹni tó dájú lọ́na kí ẹ yan ti káàrì àdéhùn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Mo máa ń wo ètò tẹlifísàn ní ìgbà kan. Àmọ́ ní ìsìn báyìí, TV ti gba gbogbo ẹ̀. Kò sọ́rọ̀ tẹlifísàn kankan. Ó sì wọ́n gba. Mo wo tẹlifísàn kẹ̀ hìn, ó fẹ́ tó su méta gan. À fi tó bá ṣe pé bọ́ọ̀lù ni, tó bá ṣe pé bọ́ọ̀lù ni, ẹ́ẹ́n, èmi nìkan mo máa ń wo tẹlifísàn. Àmọ́ lẹ́yìn bọ́ọ̀lù, kò sì ń ka mi járé, tí èmi bá wọ̀n wò n bẹ́.

Ṣé o máa ń rántí àlà àlà rẹ? Àlà jẹ́ tó jẹ́ kó máa ń wà, ó sì-- tẹ̀mí sì jẹ́ pé ó ní agbára. Kódà àlà ni tí ó jẹ́ pé è tó ní ìbẹ̀rù. Tór n tó wá ṣe lè ni pé mi ò ní rántí àlà náà, màá kà ń rántí pé ó kàn ní ǹkan kan tó ń fún yan ní ìbẹ̀rù nínú rẹ̀. Bí àwọn àlà tèmi ṣe rí nù.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi ó rí bí operational equipment, àwọn ẹ̀rọ, bí wọ́n ṣe mọ ìlilo àwọn ẹ̀rọ operation. Ó sì jẹ́ pé ohun tí mo fi síwájú ni ohun tí mo fẹ́ kọ́ dáadáa, torí ẹ ni mo fi lọ download Alison. Kí emi na lè máa rí free education ká ní Alison. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní agbára torí kí ni social media máa ń distract èèyàn ó tì gba gbogbo àsìkò wá.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ kì í ha wá sí dáadáa, torí pé kí ni kí n ṣe gbogbo nǹkan náà lówó. Ìgbà mí iṣẹ́ tó ṣe fún yàn tí ó mú inú rẹ̀ dùn. Ara wọn iṣẹ́ ọ̀fẹ́ ta ṣe náà ni pé a ṣe ìjọ tí ao máa kọ́ àwọn èèyàn ní ìwé, ká lè baà yọ illiteracy kúrò nínú ìlú wa. A tá ara wọn, a sì ń kọ́ wọn lójoojúmọ́. Alálẹ̀, teacher elèyí ó wá, teacher elèyí ó wá. Ẹ̀ kan nínú àwọn iṣẹ́ ọ̀fẹ́ tí mo sì rí nu.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Tọ, fífọ ọkọ̀, n bá sọ pé ìgbà tí ó wù mí ni kí n fọ ọkọ̀ àmo emi ò lọkọ̀. Àmọ́ tí èmi bá ní ọkọ̀ o, kòsí n tí ó mú mi mọ́ọ fọ̀ ọ́ lójojúmọ́ torí kí ni ara rẹ̀ ó kàn bàjẹ́ ni. To rí àwọn fire service ibi ṣẹ̀ wa, tán ń fọ ọkọ̀ lójojúmọ́, motor n bá ara rẹ̀ ṣe ń bàjẹ́ nù u Ǹ bí wọ́n kọ́ wọn náà nu bẹ́ẹ̀ ni ara ọkọ̀ náà ṣí ń bàjẹ́. Tí èmi bá ní ọkọ̀ òwò ọ̀sẹ̀ẹ̀sẹ̀, kì í máa fọ̀ o ṣú ṣùgbọ́n èmi ni fẹ́ kí kílóòlù rẹ̀ bàjẹ́.

Irú kọ̀m̀pútà wo ni o ní? Kọ̀m̀pútà tí mo ní jẹ́, kọ̀m̀pútà tí mo ní ó jẹ́ HP. HP ni kọ̀m̀pútà tí mo ní, mo sì gbádùn rẹ̀ dáadáa torí pé HP jẹ́ kọ̀m̀pútà tó jẹ́ tí eeyan bá ń wa páàtì rẹ̀ ìsìn ní ìsìn lo rí. Kọ̀m̀pútà, àwọn kọ̀m̀pútà miran dà, àmọ́ tó bá bàjẹ́ báyìí, kí wọ́n tó bá ọ rí tunṣe, ojú ẹ a bó. Àmọ́ fún HP o, kódà kò ní wahala, bo bá ti rọra gbé lọ fún àwọn tó ń ṣe, ẹni tó sẹ̀ ń kọ iṣẹ́ gan-an, o lè bá ọ tunse.

Ṣé o máa ń ṣe àtúnlọ̀ nǹkan? Àtúnlọ̀ nǹkan bí ẹ ṣe sọ̀bí kò yé mi, èmi ò sí understand torí nígbà mìíràn Yorùbá gan-an fúnra rẹ̀ gan-an a máa sọ elédè Yorùbá nù. Àtúnlọ̀ nǹkan bóyá ẹ̀yin máa ń rántí ǹkan ní àbí bó.

Àwọn ojú ọ̀pọ̀ ayélujára wo ni ó wà? Nínú àwọn ojú ọ̀pọ̀ ayélujára èyí tí mo gbádùn jù lọ ní Twitter and WhatsApp. Torí pé àwọn ni ó jẹ́ èyí tí gbogbo wa ń lò ní ìsinyìn tó sì jẹ́ pé ó dára. Ṣùgbọ́n ó ní misinformation díẹ̀ tó jẹ́ pé ó mu mí sún sẹ́yìn. Èyí tí mo tún fẹ́ lára wọn náà ni Facebook.

Nígbà wo ni o kányìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tó ṣe pàtàkì nínú ayé mi, ṣùgbọ́n mo ti kányìn wọn ní ìsẹ́ tó sùn bí i mẹ́rin tán. Ohun tó fà á ni pé iṣẹ́ tá n ṣe náà ni ó fún wa láyé. Mo máa ń fún wọn l'ọlúdé kinkinni ni mo máa ń ní kí wọ́n kú ìbẹ̀, kí wọ́n padà máa bísí. O lè lọ lodí ojújọ̀ mẹ́wàá lọ, kí wọn máa ojújọ̀ mẹ́wàá lọ, o le rí sálárì tán. Ní òbí jẹ́ a máa rí àwọn ọ̀rẹ́ wa.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà nínú ìlà, àkókò máa ń pẹ́ kó tó lọ. Èmi náà sì máa ń wò pé mo sì fẹ́ lo àkókò. Rather than kí n jókòó kí n máa ronú, má sì ṣe ohun tó wù mí lágbára, tí mo ní lágbára, má sì fi pa èrò rẹ.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èyàn nígbà tí n bá mọ̀nà. Kó sì tó le nínú pé tó bá mọ bí kò kò wọ̀ wọn, tó máa mọ bí wọn ń rìn. Àwa kan ńlá ni ìlera, àbí ta ní akọ. Táwa ni àníṣẹ́ ilé, àní bèrè. Tó bá kọ́ tó béèrè, èyì kò á sọnù lásán ni. Ṣé bi o sì bẹ́ta kí èyàn ń bèrè, kọ́ mo ba sọnù?

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? N tó ṣẹlẹ̀ ni pé níbi iṣẹ́ mo, ariwo ń bẹ́mbẹ́, so mo máa ń lo Bluetooth ni, ni mo fi ń dáhùn fóònù àbí kí n fi sí speaker. Ìgbà mí ni má ṣe pé ariwo ga pọ̀ jù, tọ̀. N tí mo mọ̀ ọ́n ṣe ni pé mi ti e fi, mi ò receive fóònù torí máa kà fi le ni. Torí tí ó bá receive call ni sí, àwọn ènìyàn lè má gbọ́ n tó ń sọ, wọ́n lé má rìn tó ń sọ.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Tọ̀, bí ẹ̀eyan ṣe máa ń gba iyì lọ́wọ́ àwọn èèyàn ni pé tó bá ṣe n tó dá tó sì right ní àsìkò tó yẹ kó ṣe. Kò dú pé, kò sí pé kí ẹ̀eyan dúró dé kí ẹ̀eyan ká yín o, kò need i. Kí ni gbogbo ayé ò bá ti ẹ́ yin o, ìwọ̀n yín àra rẹ. Bó lọ ṣe fẹ́ yín àrẹ̀ ni pé, kó ṣe óun tó tọ́, kó sì ṣe ní gbogbo ìgbà tó yẹ kí eyan ṣe. Ohun te mi máa ń fi gbayìí lọ́wọ́ àwọn èyàn.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn gidi gan. Tí mo bá ro nǹkan tí mo fẹ́ ṣe, tí mo bá rí pé káàì, ó yẹ kí n tún imii ṣe, màá ṣe àìsòdòtun. Àjàjà nígbà tí n ba ti mo wá plan tí ó lọ, bi mo ṣe plan rẹ. Isọdọ̀tun nígbà un ó jẹ́ dandan kí eeyan ṣe.

Ṣé o mo n mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn kàn tí mo mọ̀ tó jẹ́ ẹ̀rọ ìlera náà ní ara àwọn oúnjẹ tí à ń jẹ. Ajajà fruitu, fruitu tí à ń jẹ́, àwọn là ń pè ní ẹ̀rọ ìlera tí èmi mọ̀. Tór, ó sì jẹ́ pé fruit jẹ́ àwọn oúnjẹ gidi tí èmi mọ̀ ń jẹ bí i ọsàn, ebi náà bíi mo lè fi ṣe ẹ̀rọ ìlera ara mi.

Ṣé o ní ọgbà? Gaskia, mi ò ní ọgbà torí pé kinni ibi tí ilé tí mò ń gbé, ilé kékeré ni kì í ṣe ilé ńlá. Tó bá ṣe pé bí tó tóbi ni, a, ọ̀gbà ò ní jẹ́ ǹkan kan. Tor, àmọ́ ibi tí ó tóbi ni, ibi tó kéré ni ǹkan isìn gan o wumi àmì, àmọ́ mi ò lè sin nítorí pé kí ni? Torí pé, ẹn, kò sí ọgbà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Sé bí ẹni tí ó bá ní ọkọ̀ ló máa ń ra epo. Èmi bí mo ṣe wà yìí mi ò ní ọkọ̀, débí pé mà ti ẹ wá ra epo sí ọkọ̀. Tọ́, kí ẹ bá lè fún mi lówó púpọ̀ ni. Sé èmi nú ò bá ra ọkọ̀ kí èmi náà má flex, kí n wà lára àwọn tó ń lo mọ́tò dáadáa.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Tí bá ní ìrìnàjò tí mo fẹ́ rìn, ǹkan kan tí mo máa ń ṣe ni pé màá wo ibo mo ń lọ, ìgbà mélòó mo fẹ́ lò, tor, ti bá n wa calculate àwọn iléyi tan, màá ṣẹ̀ wá maa múra, màá di oúnjẹ dání àbi ọ́wọ́ tí ó tó mi fún ìrìnàjò mi, màá sì ṣe ǹkan bo sẹ́ ye kí n ṣe.

Ṣé o má a ń mú coffee ní ibi iṣẹ́? Tíì ni èmi má a ń mú ibi iṣẹ́ torí tíì ni mo láìki jù. Coffee wọn maa n gbé wá fá àwọn Indian tá jọ ṣiṣẹ́, wọ́n á mú wá ṣe ojú pẹrẹ. Wọ́n máa ṣe pé ó dùn mi ni kò dùn mi torí pé kí ni èmi náà ó dààmú pẹ̀lú coffee púpọ̀, èyí tí mo dààmú pẹ̀lú rẹ̀ náà ni eti. Tí bá rí tíì mu báyìí, mà á mú ọkàn mi ó sì balẹ̀.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Well, ẹ̀rọ ìgbésókè jẹ́ fún iṣẹ́ tí àwọn ibi tí àwọn èrò wá ti pọ̀. Ìbí Tẹ́mi sì wà níìsín kò sí èrò púpọ̀, so ẹ̀rọ ìgbésókè iń se nkan tó jẹ́ pé ó ní problem. Ẹ̀hẹ́n, ohun tó wà níbẹ̀ ni pé.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Tọ̀, ju àwọn oníbàárà mi, mo máa ń call wọn lórí fóònù ni àbí ń gbà mí kí n tẹ́ẹ́xì wọn ní WhatsApp ni tí mo máa ń lo tí mo fi máa ń gbọ́ èrò wọn ni. Kò sí ti èèyàn bá ní oníbàárà tó bá lò ni máa gbọ́ ọ̀rọ̀ wọn, wọ́n kàn wọ́ pé o mu awọ́n ní eyàn gidi. Tọ̀, èmi tó sì mu l'eyàn gidi kí ló fẹ́ máa ṣe lọ́dọ̀ rẹ? Kò need kó wa ṣe nǹkan lọ́dọ̀ rẹ.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Àti tíì àti kọfí gbogbo ẹ ló da, bọ̀ ohun tí èmi fẹ́ràn jù ni tíì torí pé kí ni, tíì ni nǹkan tó jẹ́ èyí tí ọkàn mi fẹ́ tí ọkàn mi sì fẹ́ràn. Kọfí náà ò bá di ọ̀, àmọ́ tíì ló dùn jù torí pé tíì jẹ́ easy, o ní milk and everything, ó sì ní oun tí ádagbà tí a rí pé gbogbo àwọn òbí wa máa ń fún wa jẹ. Ìgbà tí a dàgbà tán la rí pé, à, kọfí ṣẹ̀ wá jẹ́ ǹkan tí àwọn èèyàn tó ń mú sí.

Nígbà wo ni ọ́ kànyi lọ síbi orin? À, ó ti pẹ́ ó o ti tó bi ọdún mẹ́wàá bayi. Tori mi ò gbọ́ orin mọ́ tẹ́lẹ̀ là ń gbọ́ orin. A gbọ́ fújì, a gbọ́ afróbeat, a gbọ́ reggae. Tò nísìn ti oloun ti sánù wá, a forin sí ǹkan tó jẹ́ pe o serious gangan mọ́ tí àwa gbé lójú. Orin ti jẹ́ ǹkan ti tẹ́lẹ̀, tẹ́lẹ̀, tẹ́lẹ̀, nísìíní tí a ń gbọ́ orin quránì.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Bí kọ́kọ́rọ́ mi ṣe wa n, ibi méjì ni mo máa ń fi sí i, nínú àpò mi àbí ako ẹ̀yìn tí mo ń gbé ká. Inú bẹ lásán ni màá ń fi kọ́kọ́rọ́ sí, torí tí mo bá gbàgbé, n fi lè mọ pé inu ibí ni ma ti mu. Àmágbà tí mo bá lọ fi kọ́kọ́rọ́ síbi tí ó yẹ kó ṣe tí màá débi tí mo dé náà kí n tó rí kọ́kọ́rọ́, dípì wàhálà wà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé kò le pọ̀síbù, torí pé Kíni iṣẹ́ ló máa ń jẹ́ àsìkò awon èèyàn jù. Níisin tí iṣẹ́ sì ń jẹ́ àsìkò awọn èèyàn, hmmm kò le fún ọ laaye to jẹ́ pé ó fi plan boo ni ilé ayé rẹ yóò ṣe rí. Èmi máa ń ṣe manage ní ìgbà tí mo bá rí àsìkò free, mo máa ń make sure pé mo lòó dáadáa kí n fi ṣe ètò ilé ayé mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Òfin ìyára ọkọ̀ jẹ́ òfin tó da, mo sì máa ń gbogbo driver tó bá gbé mi mọ́ máa ń ní kó tẹ̀lé torí pé èmi ń tẹ̀mi èmi ò ní mọ́tò. Ti mbá wo mọ́tò, mo máa ń ṣàlàyé fún driver pé òfin ìyára ọkọ̀, ti awọn road safety ko ka lẹ́ o tẹ̀lé torí mio fẹ́ wáhala o Olun oní je ari lábúrú mo sì make sure pé mo máa ń tẹ̀mọ́ lẹ̀ ti.

Ba wo ni ó ṣe mọ́ ń ṣètò òwò iṣẹ́? Ètò òwò iṣẹ́ ó jẹ́ n tó jẹ́ pé wọ́n tiẹ́ ti ṣe kalẹ̀ lẹ́ láti ibi iṣẹ́. To bá kan dé ibi iṣẹ́, wọ́n ó sọ fún ọ pé, "N ta fè rè, n ta fẹ́ kí nkálùku ṣe ré." N kálùku ṣi múra, yóò bọ́ sí ibi iṣẹ́, yóò ṣè n tò yẹ̀ kó ṣe.

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé gidi gan torí pé kí ka ìwé ó máa ń ṣí ọpọlọ àti bí àwọn ẹlòmíràn fẹ́ kí a ka ìwé. Ṣùgbọ́n kí ka ìwé ó máa ń ṣí ọpọlọ tí mo sì fẹ́ràn ni. So, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ mo sì ti n ṣé bẹ́ẹ̀ ni torí ká ìwé ó jẹ́ ǹkan tó ní ànfàní tó sì yẹ kí a ṣe.

Ṣé etí rẹ dára? Etí mi dàa gídí gan. Àwọn tí etí wọn ò dára ni wọn é gbọ́ràn. Ẹ̀mí ṣì ń gbọ́ gbogbo ǹkan. Etí mi o, ó show pé etí mi ní ò dàa gídí gan. Àmọ́ ẹni tí etí rẹ ò bá dáa ibi tó yẹ kó lọ óyẹ kó lọ hospital ní kí wọn bá wo etí rẹ. Àbí bóo lẹ́yìn ríi sí? Torí pé ẹni tétí rẹ̀ ò dáa kò yẹ kó máa dúró dé bíi ìgbà tí wọ́n bá tó bíi n question.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ ǹkan tó jẹ́ pé là fí ń tún ẹ̀mí wa ṣe, là fí ń dúró àánú nù. To mo sì máa ń ṣe ìdárayá nígbà tí a bá pè mí sí. Àmọ́ pé kí èmi gangan organize ìdárayá fúnra mi, mi ò bá wọ́n dé ibẹ̀ torí pé kíni ọ̀rọ̀ nípa owó ni. Nígbà tí o bá lọ fẹ́ ṣe ìdárayá níìsín, owó tó ọ̀nà ní gan-an kìí ṣe owo kékeré mi ṣe ìdárayá tí mi ò bá lówó. Ìbí tí wọ́n máa pè mí sí wọn lọ.

Gíga tó ga tó, èèyàn gíga ni mí o, kó dà one point seven three meter ni mí. Ó ṣe wọ́n, kò sí ẹgbẹ́ ẹni tí n bá dúró sí báyí, àwọn èèyàn á má wò pé, ó ṣe wá kúrú báyí, nítorí pé kí ni, èmi ga. Kò tó lè rí èèyàn tó ga tó mi, a ò ṣe díẹ̀ torí àwa tá ga ò pọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn moderate ni, àbí àwọn tí wọ́n kúrú, wọ́n kúrú bí bìlísì.